Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ọ̀sán. Mo fẹ́ràn ọ̀sán nítorí ó máa ń fún mi ní ìsinmi. Ìgbà náà ni mo máa n rí ìgbà láti fi jẹun àti láti fi sinmi láti ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ látàárọ̀. Idí tí mo si fẹ́ràn ọ̀sán ní yii.

Bẹ́ẹ̀ni mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìràn ìdí ni wipé iṣẹ́ mi ó ti ń ju bí mo ṣe rù lọ. Àwọn oníbàárà mi sì ń pọ̀ sí, àwọn ọjà tí wọ́n ń tà sì ń pọ̀ sí. Èdínì yìí tí mo fi ní láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo rí wí pé iṣẹ́ ọjà títà ó yára. Ó sì jẹ́ ọjà, ó sì jẹ́ ẹ́ iṣẹ́ tí àwọn ènìyàn fẹ́ràn. Mo dẹ̀ fẹ́ràn láti fi sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọwọ́ ọ̀tún mi ni mo fi máa ń kọwọ́. Mo fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún mi torí ó dùn láti fi máa kọṣẹ́. Mo máa ń kọ ìwé lọ́pọ̀ nígbà tí mo wà ní ilé ìwé, ọwọ́ dè ni mo ṣi fi máa ń kọ. N ò fẹ́ràn láti máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kọ̀npútà mi láti fi máa kọ̀wé ṣùgbọ́n mo fẹ́ràn láti máa fi ọwọ́ tí bá ti ń lo bírò ọ́ tí bá ti ń lo pẹ́ńsù láti fi kọ́

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí. Nígbà tí mo lọ sí ìlú Èkó, nígbà tí mo wà ní'Kòròdú, mo ṣìnà. Ìdí tí mo fi ṣìnà ni wípé n ó bèèrè ọ̀nà, n ò sì mọ̀nà. Ìdí nìyí tí mo fi ṣìnà, ṣùgbọ́n láti ìgbà tí mo ti bèèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ibi báyìí ni mò ń lọ, látìgbà náà ni mi ò ti ṣìnà mọ́. Ọjọ́ àkọ́kọ́ tí mo dẹ̀ máa ṣìnà, ìlú Èkó náà ló ti ṣẹlẹ̀

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń se oúnjẹ, ṣùgbọ́n kì ṣe gbogbo oúnjẹ ni mo mọ̀n ṣe. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí èyan le tètè wá gbogbo ẹni mo mọ̀n ṣe. Mo mọ oúnjẹ bí ìrẹsì, mo mọ oúnjẹ bí ẹwà, mo mọ oúnjẹ bi iyán, mo mọ oúnjẹ bí àmàlà, mo mọ oúnjẹ bi ẹ̀bà, bi ẹ̀fọ́ rírò, bí ogùnṣí ni mo mọ̀ún ṣe.

N ò kí ń lò ju wákàtí kan lọ ní, ní ojú ìbòjú lójoójúmọ́. Ìdí ni wi pé n ò fẹ́ràn láti máa pẹ́ jù ní ojú ìbòjú. Tí n bá fẹ́ fọ eyín, tí n bá fẹ́ wẹ̀, tí n bá fẹ́ nu ra, kì í ju wákàtí kan lọ. Wákàtí kan yìí ni mo fi máa ń ṣe gbogbo nkan tí n bá fẹ́ ṣe nílé oní ojú ìbòjú.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin. Ibi orin tí mo lọ nígbẹ̀yìn ni ìgbà tí ilé ìjọsìn mi wọ́n rí wípé àwọn ń ṣe àṣètò ibi ibi orin kan. Ìgbà náà ni mo ti lọ gbẹ̀yìn. Ó jẹ́ oṣù, oṣù kẹta nínú ọdún 2025 ni mo lọ sí ibi orin gbẹ̀yìn.

Oṣù ìgbà ni wọ́n bí mi o. Tí àwọn ìlú òyìnbó ń pè ní April, ó jẹ́ oṣù tí a bi mí, ó jẹ́ oṣù tí àwọn òbí mi bí mi sí ayé ní ìlú Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní ìlú Iléṣà. Oṣù April tí àwọn Yorùbá ń pè ní ìgbà ni wọ́n bí mi.

Orin tí mo fẹ́ràn gbọ́ jù ni orin ọlọ́run. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ọlọ́run torí ó máa ń mú inú mi dún, ó sì máa ń mú mi wà pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà. Mo fẹ́ràn láti máa gbọ́ orin ọlọ́run tí àwọn òyìnbó ń pè ní gospel. Mo fẹ́ràn láti máa gbọ́ gospel.

Mo máa ń gé irun mi, báyìí ni mo ṣe máa ń ṣe irun mi. Mo máa ń rí mi ri i pé irun mi kún jù, gbogbo ìgbà tí ó bá ti kún, mo máa lọ gé. Ìgbà mí tí irun mi bá ti kún, mo máa ń yà á pẹ̀lú kóm̀bù, mo máa ń yà á pẹ̀lú irinṣẹ́ tan fi máa ń yà run. Mo máa ń rí wi pé gbogbo ìgbà tí irun mi bá ti kún, mo lọ sọ́dọ̀ ẹni tó máa ń gé run láti gẹ run.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ nínú ọkọ̀ mi. Gbogbo ìgbà tí mo bá ti rí ìrìnàjò tó gùn, ọr boya ìrìnàjò náà ó máa pẹ́ kí n tó dé bẹ̀, mo máa rí pé mo jẹ nínú ọkọ̀ mi. Tí n bá ti rí àwọn èèyàn tó ń kiri ǹkan lójú ọ̀nà, mo lè rà á bí i àgbàdo, mo lè rà á boya bi i gúgúrú, bóyá bí i ẹ̀pà, mo lè rà á, mo lè jẹ ẹ́. Ṣùgbọ́n tó bá ti jọ́ ń jẹ jẹ́ oúnjẹ líle, mo mo fẹ́ràn láti máa jẹ nínú ilé or nínú ọ́fíìsì. Ṣùgbọ́n mi ò lè jó oúnjẹ náà nínú ọkọ̀. Àwọn oúnjẹ fẹ́ẹ́rẹ́fẹ́ ni mo fẹ́ràn láti máa jẹ nínú ọkọ̀

Imọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe ń se ọbẹ̀ banga. Ọjọ́ tí mo kọkọ jẹ ọbẹ banga, mo fẹ́ràn rẹ̀. Mo dẹ̀ fẹ́ kọ́ bí a ṣe ń ṣe, tí n bá tí kọ́, mo lè ṣe fún ra mi. Mo dẹ̀ lè se tí ó jẹ pé àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi lè jẹ́. Ó jẹ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ lórí YouTube lórí Íńtánẹ́ẹ̀tì.

Beeni, mo ni ogba. Ọgbà yìí ni mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi sí ní gbogbo ìgbà tí n ba ti dé láti ibi iṣẹ́. Mo máa ń rí wipé mo gba ọgbà mi ní gbogbo ìgbà. Ọgbà yìí, ó jẹ́ ọgbà tí ó ní èso, tó ní igi, tó sì ní fúláwà, tó sì ní ibi tó lè gbé ọkọ̀ sí. Ọgbà yìí ni ibi tí àwọn ọmọdé ti lè ṣeré bíi kí wọ́n máa gbá bọ́ọ̀lù. Ọgbà yìí, ó jẹ́ ọgbà tó tóbi nínú ilé mi.

Ìgbà December ni àkókò nínú ọdún tí mo fẹ́ràn jù nítorí pé ìgbà náà ni ọdún máa ń wà. Ìgbà náà ni ọdún Kérésìmesì àti ọdún, ọdún tuntun ó máa ń wáyé. Mo fẹ́ràn àkókò yìí nínú ọdún nítorí pé ó jẹ́ àkókò tí àwọn èèyàn máa ń ráyè sí mi fún ìparí ọdún láti wọ inú ọdún tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ní gbogbo ìparí ọ̀sẹ̀. Mo máa ń rí pé mo ń ṣe ọ̀nà láti fi ṣẹ ara lóore yìí, nítorí pé ó máa ń ṣara lóore, ó sì máa ń jẹ́ kí ara ẹ wà ní jáfúká kára jáfáfá. Ó máa ń ṣe ara lóore. Ó máa ń rí wipé gbogbo àtorí àti ẹsẹ̀ àti ẹyìn, gbogbo ara ó wà ní pípé. Èdè tí mo fi máa ń ṣe yoga ni.

Ìbáṣepọ̀ èmi àti olórí ìṣe mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dáa. Mo fẹ́ràn olórí ìṣe mi torí pé òun ló wà ló jẹ́ gẹ́gẹ́ bí olórí ìṣe, òun ló dẹ̀ fun wa, òun ló máa ń fún wa ní ìmọ̀ràn, òun ló dẹ̀ máa ń fún wa ní ọ̀nà tí a fi máa ṣiṣẹ́ wa. Ìbáṣepọ̀ wa jẹ́ ìbáṣepọ̀ ọ̀gá atómọ iṣẹ́. Ọ̀gá máa ń fún ọmọ iṣẹ́ ní nǹkan tó yẹ kó ṣe, ọmọ iṣẹ́ máa ṣiṣẹ́ náà. Mo máa ń ṣiṣẹ́ mi dédé. Idi tí ìbáṣepọ̀ náà jẹ́ ìbáṣepọ̀ tó jẹ́ ìbáṣepọ̀ gidi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ó jẹ́ ìyàn àti ọbẹ̀ ewúro. Mo fẹ́ràn oúnjẹ yìí nítorí pé ó máa ń ṣe ara lóore. Gbogbo ìgbà tí n bá ti jẹ iyán, mo máa rí pé mo ní okún, mo ní agbára sí i. Ewúro tí mo dẹ̀ fi máa ń fi jẹ yanyì, ó máa ń ṣe ara lóore. Mo máa rí pé gbogbo ìdọ̀tí àti gbogbo ìlera, gbogbo nǹkan burúkú tó bá wà nínú mi, ó máa fọ́ jáde. Idi tí mo fi fẹ́ràn láti máa jẹ oúnjẹ yìí ni i tí mo fi fẹ́ràn rẹ̀ jù.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n nígbà mí tí ebi bá pa mí tí mo dẹ̀ ra ye láti gbé oúnjẹ lọ láti inú ilé, mo máa ra oúnjẹ ní òpópónà. Ìgbà mí tó bá jẹ́ ọ̀sán, tí bá tó ọ̀sán tí èbí bá pa mí, mo máa sábà ra oúnjẹ ní òpópónà. Mo máa ń ra oúnjẹ lọ́, bí i oúnjẹ bí i ìyàn.

Orin tí mo fẹ́ràn jù, ó jẹ́ orin Bàbá Ara. Mo fẹ́ràn orin yìí nítorí ẹni tó kọ ó. Ó jẹ́ orin Ọlọ́run, ó dẹ jẹ́ orin to máa ń mú nu mi dun ní gbogbo ìgbà. Tí n bá ti gbọ́ orin Bàbá Ara bá, inú mi máa n dùn nítorí jẹ́ ó jẹ́ orin Ọlọ́run tí ó máa ń múnu èèyan dun. Ó jẹ́ orin Ọlọ́run tí èèyàn bá gbọ́ tó máa ń jẹ́ kí inú èèyàn kó wà ní dídùn.

Rárá o, n ò ní àìsàn ikórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn. N ò kórìíra oúnjẹ kankan. Ìgbà mí té bí bá n pa mí kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Mo fẹran ounjẹ gan mi o dẹ korira si ounjẹ kankan nitori mo wo pe ọlọrun lo fun wa ni elo Ọlọ́run ló pèsè oúnjẹ. Àìsàn ti kùdọ̀ ko.

Mo máa ń fọ ọkọ̀ mi ní àárọ̀ kùtùkùtù tí n bá ti ń lọ síbi iṣẹ́. Lẹ́yìn ìgbà tí n bá ti fọ'yìn mi, ǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń ríi wípé mo fọ ọkọ̀ mi. Mo máa ń fọ gbogbo ara ọkọ̀ mi, mo máa ń fọ táyà rẹ̀, mo máa ń ríi pé mò ń fọ ó láti ríi pé ó ń shine, ó sì ń dán ní gbogbo ìgbà tí mbá ti ń gùn. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi láàárọ̀ kùtùkùtù.

Rárá o, n ò tí dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Nítorí pé gbogbo ìgbà ni mo máa ń lò wọ́n, gbogbo ìgbà ni mo máa ń ní ìgbà láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. N ò dẹ̀ léṣe láì má lo ẹ̀rọ ayárabíàṣá láti bá wọn sọ̀rọ̀. Ìgbà mí, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú kọ̀ǹpútà mi ọ́ pẹ̀lú fóònù mi. Ìdí nì yìí tí, n ò lè dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí bá ti fẹ́ bá èèyàn púpọ̀ sọ̀rọ̀, bóyá mo wà ní ilé ìjọsìn ọ bóyá mo wà níbi iṣẹ́, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè láti lè rí pé gbogbo àwọn tó bá wà lẹ́yìn ọ, àwọn tó bá kọ̀, mi lè rí pé wọ́n gbọ́ mi.

Mo máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ nípa nǹkan táwọn olóyìnbo, ń pè é ní interview. Wọ́n máa rí i pé mo ṣe ìwádìí nípa wọ́n dáadáa, tí mo bá fẹ́ gbà wọ́n síbi iṣẹ́ tí mo bá dẹ̀ fẹ́ fún wọ́n níṣe. Wọ́n máa rí i pé mo ṣe ìwádìí gidi nípa wọ́n, mo lè bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n, ọ́ kì ń wo CV nígbà tí wọ́n bá ti gbé wá sí ibi iṣẹ́.

Nǹkan tí mo má ń ṣe kí n tó lọ sùn ni pé mo máa ń rí pé mo f'ọyín mi. Lẹ́yìn ìgbà tí mo bá ti f'ọyín mi, mo máa rí pé mo gbàdúrà sí Ọlọ́run. Lẹ́yìn ìgbà tí n bá ti gbàdúrà, mo máa wá lọ sùn. Ó jẹ́ ǹkan tí mo ma ń ṣe ní ọjọ́ ọjọ́ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Mo ma ń rí pé mo f'ọyín, mo dẹ̀ ma ń rí pé mo gbàdúrà.

Mi ò rí kayé ìgbà tí n bá fọ́wọ́ lójoojúmọ́ ṣùgbọ́n ó jẹ́ ọ̀pọ̀ ìgbà tí mo máa ń fọ́wọ́ lójoojúmọ́. Gbogbo ìgbà tí n bá ti lọ sí yàrá ìwẹ̀ or bọ́yá mó lọ sí yàrá ìgbọ̀nsẹ̀, mo máa ríi wípé mo fọ ọwọ́ mi dáradára. Ìdí tí mo fi máa ń fọwọ́ mi ni wípé mo máa kí ìlé kí nǹkan burúkú máa ba ṣe ìjàmbá sí ìlera mi ọ́ kó má ṣe ìjàmbá sí ọkàn mi.

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn ímelì àìwúlò, àwọn ímelì tó yẹ pé mo wò, rí wí pé mo sọ fún wọn wípé mo fẹ́ gbà wọ́n, mo máa ń rí nínú ìmelì mi. N ò fẹ́ràn láti máa gba irú àwọn ímelì náà, gbogbo ìgbà tí n bá dẹ́ tì gbà wọ́n, mo máa ń rí wí pé mo yọ wọ́n kúrò. Mo máa ń rí wí pé mo pa wọ́n rẹ́, mo máa ń rí wí pé mo yọ wọ́n kúrò nínú gbogbo àwọn ímelì mi tó wúlò.

Ọsàn ni èso tí mo fẹ́ràn je jù. Mo fẹ́ràn ọsàn gidi gan nítorí pé ó máa ń ṣe ara lóore. Ó sì máa ń dùn nígbà tí n bá ti mú. Mo dẹ̀ lè mú lọ́pọ̀. Kò dàbí àwọn èso mìíràn tí mi ò lè jẹ lọ́pọ̀, ṣùgbọ́n mo máa ń mú èso ọsàn lọ́pọ̀ jù. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí wípé ó máa ń fún mi ní agbára nígbà tí n bá ti mú.

Mo máa ń kojú ìṣòro níbi iṣẹ́ nípa kí n máa ríi wí pé mo mójútó nǹkan tí mo bá ti ń ṣe ní ibi iṣẹ́ lọ. Tí mo bá ti ń mójútó nǹkan tí mò ń ṣe níbi iṣẹ́ kò ní máa jẹ́ kí n máa kí ẹnu bọ àwọn ọ̀rọ̀ tí ò kan mi àti àwọn ọ̀rọ̀ tí ò lè ba iṣẹ́ mi mu ọ́rọ tí ò lè ṣe àǹfààní kankan sáyé mi.

Ìgbà kan lójoojúmọ́ ni mo máa ń wọ ojú àwòrán. Ìgbà tí mo dẹ̀ máa ń wọ ni àárọ̀ kùtùkùtù. Nígbà tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́, mo máa rí wípé nígbà tí mo bá ti fẹ́ dé táì mì, or ti n bá ti fẹ́ wọ fìlà mi, or ti n bá ti fẹ́ wọ bàtà mi, or ti n bá ti fẹ́ kun krímù, or ti n ná ti fẹ́ kun páúdà. Mo máa rí i wípé mo wọ àwòrán. Àárọ̀ kùtùkùtù ní ọjọ́ kan ṣoṣo lójoojúmọ́ ni mo máa ń ṣe èyí.